Ṣé o ti rìnrìn àjò lọ sí ìlú mìíràn rí? Bẹ́ẹ̀ni, mo ti rìnrìn àjò lọ sí ìlú mìíràn rí. Mo ti rìnrìn àjò lọ sí ìlú mìíràn dáadáa, kì í ṣẹ́ ekíní, kì í ṣẹ́ ekéji, kì í ṣẹ́ ekẹta. Ọjọ́ ta ṣe lọ́nà rí, a gbé mọ́tò lọ láti ìlú tí wa ní lọ sí ìlú mìíràn lọ́jọ́ náà lọun. A rìnrìn débí pé, ara gúgúrú lójú ọ̀nà, ara ipàpànu, ara oríṣìíríṣìí ǹkan. Ọjọ́ tí mo jẹ́ ọmọ nì gbàgbé tí mo lè sọ pé mo rántí dáadáa. Mo jẹ́ eǹikan tó máa ń rìnrìn àjò, tó máa ń gbìyànjú láti rìnrìn àjò lọ sí ìlú kan, láti ìlú kan lọ sí ìlú kejì. Mo fẹ́ràn rẹ̀. Ẹ̀hẹn ìṣeré àti kékeré ló ti mọ́ wa lára. Torí mo rántí dáadáa nígbà táa wà ní ìyẹn ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀, hmm, táa bá ti gbó'lùde báyìí, táa bá ti wà níparí olùde, a máa ń gbìyànjú láti lọ sí ìlú tí àwọn bàbá àti iya wa ti wọ́n wà, tí wọ́n ti ń ṣiṣẹ́. Torí ìlú girama wa, ìlú màmá àgbà, ibẹ́ẹ̀ ni a ti ń lọ sí ilé ìwé tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ṣùgbọ́n táa bá ti wá lọ láti gbó olùde, ìsinmi táa mọ́ tómọ léwè mọ́ gbà, táa bá ti gbà, a máa gbìyànjú láti lọ sí ìlú bàbá wa, láti lọ bá wọn níbẹ̀. Hmm, mo mo ń rìnrìn àjò. Mo sì rántí ngbá na, à pọ̀ táa mọ́ ń rìn, ẹnu mọ́tò ilóró la máa ń bá lọ. Mọ́tò eleró tó lè kó bí i èèyàn. Hmm, ọjẹ́ méjìlélógún, hmm, méjìlélógún la máa ń bá lọ, a sì gbó dáadáa nígbà náà. Táa mọ́ ń lọ, táa mọ́ ń rìn, rìnrìn àjò náà báyen dáadáa. Àpọ̀ táa mọ́ ń lọ. A sì ní, mo sì rántí ọjọ́ tí mò ń lọ sí-- mò ń lọ fún àgùnbánirọ̀, lọ́jọ́ náà lọ́hun. Ìlú tí mo lọ, ìlú, eeh, tó jìnnà ni. Ilẹ̀, ilẹ̀ Igbo la máa ń pè é. Hmm, ilẹ̀ Igbo ni. Àwọ̀ wa wá, apá àríwá, yeah, apá àríwá ní orílẹ̀-èdè Nàìjíríà ni ibi tí mo lọ lọ́jọ́ náà lọ́hun. Ká tó dé ibẹ̀, a rìnrìn tó ọjọ́ méjì àti ọjọ́ mẹ́ta. Ọjọ́ méjì ló ju ọ̀nà, hmm, láti ìlú ilorin lọ sí ibẹ̀. Àwa táa sì lọ gbogbo wa lọ àgùnbánirọ̀. A n lọ fún camping lọ́jọ́ náà ni. Ọ́un la ń lọ lọ́jọ́ náà. A sì, "Éé omọ̀, lọ́jọ́ náà ó dàbí pé bí kílé tete mọ́ ṣu boyá, kílé tete mọ́ ni." A sa á ń rín, ń rín, ń rín, ń rín, torí ó ti rẹ gbogbo wa irọ̀ ní ò dá. Ó ti rẹ wa, a ní, a ní ǹkan miran ti a lè ṣe ju pé ká sàmọ̀ gbàdua kọ́lọun sọ wa débẹ̀ láyo at'àlàfìá. Ní dérébá tó gùn ọkọ̀ naa lọ́jọ́ náà, ò ti mọ́ ọn lára, torí ọmọ, ọ mọ ń rìnrìn àjò dáadáa. Ọ mọ ń rìnrìn àjò lọ sí ìlú mìíràn, láti ìlú kan lọ sí ìlú mìíràn, ó dẹ̀ ti jẹ́ kó, kó mọ̀ ọ́n lára. Ní rín, rín, kò dàbí ti wa báyìí tí o jẹ pé, eeh, àwọn kan wáa ńbé ninú mọ́tò lọ́jọ́, wọn láwon ò tí rìnrìn àjò tó gùn tó bá yen ri. Ṣùgbọ́n, emi na o ti bo lọ sí ibi? Nǹ tí rìnrìn àjò tó gùn tó bayen rii but, emí tí rìn elèyi tó fẹ́e tó ń bá a nà rí. Eeh, torí táa máa ń gbìyànjú láti rìnrìn àjò dáadáa, láti ìlú kan sí ìlú méjì ni nípa rìnrìn àjò sì rí. A ti gun ọkọ̀ rìnrìn àjò lílọ, ó dàgbà mí tó bá gọkọ́ro lúwé, gun mọ́tò, eeh, wọ́tò. Ṣùgbọ́n wọ́tò bá lówo ọkọ̀, hmm, ó bẹ́tà. Hmm, ó bẹ́tà, ó bẹ́tà koku l'ogùn railuwab olúwé. Eléèyọ̀ tí mo máa gbádùn jù tó bá fẹ́ rìnrìn àjò lọ sí ìlú mìíràn, tó bá gbé lùú, ìlú, ìhàn, ìlú òkèrè, eeh, ìlú òkèrè tó yàtọ̀ sí ìpínlẹ̀ tó wà, sí ìpínlẹ̀ kan ìlú, ó bẹ́tà bá a. Kó lọ gun bàálù, hmm, ọkọ̀ abẹyẹfò náà, bàálù, nǹ kó bá gùn. Tó bá gbé lọ sí ìlú mìíràn, ó máa ń jẹ́ kí ìrìn àjò kó yá. Eeh, Yorùbá sì mọ̀, olóyìnbo máa ń sọ̀rọ̀ kan pé, "Eh, travelling is part of, eh, is a part of education." So, ìgbìn irìn àjò lọ sí ìlú kan sí ìlú kejì, o ẹ̀kọ́ ni. Eeh, torí tó bá dé ìlú wá, tún kàn pa àṣà wọn àti ìṣe wọn lọ́pọ̀ ọgbà. Ó yó yàtọ̀ sí pé ibi tó ti ń bọ̀, tó jẹ́ pé àṣà àti ìṣe kanlẹ̀ ni. Ṣùgbọ́n tó bá dé ìlú bómí, wà á rí pé àṣà àti ìṣe wọn yàtọ̀ gan níbẹ̀. Yàtọ̀ sí ìlú tó ti ń bọ̀. Óun ló fi dáa. Tojẹ pé tó bá fẹ́ rìnrìn àjò dáadáa, ó bẹ́tà. Hmm, ó bẹ́tà. Kó yàn bẹ́ẹ̀, ó dá, ó dá dáadáa. Kí èèyàn máa gbìyànjú láti lọ láti ìlú kan sí ìlú kejì, kò sí ǹkan tó dáa tó ẹ̀kọ́ náà ni. Wà á kọ́ àṣà tuntun níbẹ̀, wà á kórè ẹ̀yàn tuntun níbẹ̀, wà á lọ̀rẹ́, wà á lẹ́ ibi tuntun níbẹ̀. Yóò yàtọ̀ sí pé ìlú nìkan tó ti wà tí wọ́n ti mọ̀ ọ́. Ìrìn àjò lọ sí ìlú mìíràn dáa púpọ̀. Hmm, mo dẹ̀ ti ràn án rí. Lọ́pọ̀ ọgbà, kí ì ṣe ẹ̀ kan, kì í ṣe ẹ̀ méjì, kì í ṣe ẹ̀ mẹ́ta ni mo ti rìnrìn àjò lọ sí ìlú mìíràn. Ó dáa kí ẹ̀yin máa lọ láti rí. Mo ti lọ sí, mo ti rìnrìn àjò.

Ṣé o máa ń dé ní àkókò? Mo máa ń dé ní àkókò. Mo jẹ́ ẹnìkan tó fẹ́ràn láti, láti dé ní ìgbà àti àkókò. Tá bí kò ti dé kalẹ̀, kó tó dé, kó tó rí pé àkókò náà, àkókò ta dá. Mo jẹ́ ẹnìkan tó, tó, tó ní ìfẹ́, èh, being punctual with the whole thing Mo kórira, pípẹ́ dé, mo kórira pípẹ́ dé. Tí èmi àti ẹ bá jọ ládèhùn gbé tọ̀, máa bọ̀ níí, "Jẹ ka, jẹ ka ríra, jẹ ka pàdé ní aago méjì ọ̀sán." Mo jẹ́ ẹnìkan tí ó jẹ́'pé mo lè tí wàá ń bẹ̀ kalẹ̀. Bí aago kan, aago méjì kan ó ku ìṣẹ́ ju, ẹ́, mẹ́wàá tí ó fi, tí ó fi lù u. Mo jẹ́ ẹnìkan, mo sì kórira àwọn tó máa ń fa kókó ẹni ṣòfò. Mo kórira fíf'akókó ẹni ṣòfò. Sugbọn torí Olóyìnbò sọ pé the time is what? Àkókò ọrọ̀ ni. Mo jẹ́ ẹnìkan tó kórira kí ẹ̀yin má fa kókó ẹni ṣòfò. Tí a bá sọ pé aago mẹ́ta ni, jẹ kó jẹ́ aago mẹ́ta. Kì í ṣe pé màá dá rú, a á máa sọ pé, "Okay, jẹ ka dé lá aago mẹ́ta." Wàá máa bọ̀ ní aago mẹ́rin àbí aago mẹ́ta àbọ̀. Mo kórira ẹ̀ pípọ̀, mo kórira ẹ̀ pípọ̀. Mo jẹ́ ẹnìkan tó máa ń tètè dẹ́. Mo jẹ́ ẹnìkan tó fẹ́ràn àkókò púpọ̀. Ẹ̀ tó máa ń dé ní àkókò, mo yó, mi ò fẹ́, mi ò le, mo, mo, mo, mo, mo kórira, ẹ́, dí, pípẹ́ dé, mm, pípẹ́ dé bá n bẹ́ẹ̀ ni, mo kórira pípẹ́ dé. Mo rántí ọjọ́ kan, èmi àti àwọn ọ̀rẹ́ mi a ní àjẹ́, àwọ̀ jẹ́yẹ́ mú, àwẹ̀jẹwẹ̀mu, ní ilé ìtura kan lọ́jọ́ náà lọ́hun. A wá ní ká dé ní aago méjìlá la máa bẹ̀rẹ̀ àwẹ̀jẹwẹ̀mu náà torí pé nǹkan tó máa gbà wa lákòókò púpọ̀ ni. A ní oríṣiríṣi nǹkan táa fẹ́ sè sínú ẹ lọ́jọ́ náà lọ́hun. Bí a ṣe sọ pé ká dé, àwọn ènìyàn tí ń sọ lọ́jọ́ náà, "Aá ṣe African time." A, ká aago mẹ́ẹ́dẹ́, ẹ jẹ́ ká aago mẹ́ẹ́d, aago méjìlá, ẹ jẹ́ kó jẹ́ aago méjìlá. Ka aago méjìlá wa kó jẹ́, kó mọ́ jù bá wọn ná. Kó mọ́ nípa àsopọ̀ aago méjìlá. Àwọn kan wá máa bọ̀ níbí aago, ẹ́, bí aago, aago kan, aago kan àbọ̀ wallahi. Gbogbo wa sì fẹnukò sí aago méjìlá pé ó máa dà. Èmi tì wá ń bẹ̀ láti aago méjìlá kọ́ ó ku ìṣẹ́ ju, ẹ́, ó ku ìṣẹ́ ju méjì, ó ku ìṣẹ́ ju, ẹ́, mẹ́wàá, àbí mọ́kànlá lọ́jọ́ náà lọ́hun mi ò rántí dáadáa. Sugbọn mo rántí pé mo tètè dé bẹ́ẹ̀ kó tó di pé a bẹ̀rẹ̀ àwẹ̀jẹwẹ̀mu náà. Sugbọn lára'kan lára àwọn ọ̀rẹ́ wa, ìyún-un tiẹ̀. Aago tó dé bí i aago, aago mẹ́ta kọjá ìṣẹ́ ju aago mẹ́ta àbọ̀ lór sẹ̀ ń fẹsẹ̀ bọ̀. Ní tò, lọ́jọ́ náà lọ́hun, a ti fẹ́ parí nǹkan táa wá ṣe jọ. Tó wá dé, a ní à, "Kí ló dé?" A ní, "Oò, oò, mọ nǹkan tán pé ní wákàtí ti ni. Àb'omọ nǹkan tan pé lákòókò. Àkókò jẹ́ nǹkan tó pé èèyàn fi ń ṣeré, èèyàn fi ń tàfàlà" À, ó lóhùn rò pé bí a ṣe sọ pé ká dé l'áago méjìlá, àfi òun ó mọ dé l'áago kan, aago méjì lò n ṣe sọ pé tọọ̀. Kó n kú náà tètè pẹ́ dé ní t'òun. P'óùn kú ṣe nǹkan lé. A ní tọ̀, nǹkan táa kú wá ṣe, a ti parí rẹ̀. Lọ́jọ́ náà lọ́hun, ó dùn gan. Ó ní, "Ah." Tó ń ro pé òun tún tètè, òun ó tètè dé. A lo, a ló tètè dé. Ta dàrúgbò aago méjìlá tó ń bọ̀ lá aago mẹ́ta àbọ̀. Láti ọjọ́ náà lọ́hun ló ti kọ́ pé tí a bá aago méjìlá, ìyì ọmọlúwàbí l'aago méjìlá ni. Mo sì rántí ọjọ́ kan náà tí mo fẹ́ lọ gbà ẹsẹ́. Mm, mo fẹ́ lọ síbí iṣẹ́ kan lọ́jọ́ náà ni. Wọ́n wá ní kí n wá, kí n wá lá aago méjì. Ẹ̀ pọ̀, aago mẹ́wàá, gbóhun l'ọ̀gá ó ti wà l'around l'ọ̀gá ó ti dé ilé. So èmi ti tètè gbéra láti bí i aago kan. Pé t'ọ́ga bá máa dé lá aago méjì. Tó bá dé bá mi bẹ́ẹ̀, ó dé kó dé tí màá ti wá ń bẹ́ẹ̀. Anytime, ìgbà kí ìgbà tó bá tó dé, yóò bà mí. Èmi ní tòótọ́ aago kan mo dé bẹ́ẹ̀. Aago kan tí mo dé bẹ́ẹ́ báyìí, aago kan gérégé l'ọ̀ga ilèe'ṣẹ́ náà dé bẹ́ẹ̀. Ó ló ń fẹ́, ó ló ń ní kí wọ́n dá aago méjìlá, aago méjì fún mi. Òun fẹ́ mọ̀ gbà tí èmi ó dé gan gan. Bóyá màá dé ká aago méjì tó lù, àbí màá dé kí, àbí màá dé nígbà tó bá kọjá. A, màá sọ wọ́n pé, "Èmi ó jẹ́ ẹnìkan tó fẹ́ràn k'éèyàn dé lásìkò. Mo fẹ́ràn kí èèyàn máa dé ní àsìkò. Kó dá aago kan kó sì dé l'áago kan." Ọjọ́ náà lọ́hun, n ò rò pé wọ́n tẹ̀ ṣe ìfọ̀rọ̀wánú lẹ́nu wò lórí ilé iṣẹ́, lórí iṣẹ́ náà tán fi fún mi ní, ní, ní ìrọwọ́ ìrọsẹ̀. Mo wá bẹ̀rẹ̀ wọ́n ní, "Ẹ̀ ní ì ṣe ìfọ̀rọ̀wá, wọ́n ní àkókò l'ọ̀gá fẹ́ràn. Tó bá dá aago méjìlá fún, dé l'áago méjìlá. Tó bá dá aago kan fún, dé l'áago kan." Wọ́n ní, "À, èmi àt'ọ̀gá ò ní jọ jà nu" Torí pé èmi náà fẹ́ràn èèyàn aago mọ́ máa ń tètè dé l'ákòókò. Mo fẹ́ràn àkókò. Mo máa ń dé síbí kan ní àkókò ní gbogbo ìgbà.